Nípa ìgbé ayé abúlé àti ìlú ńlá, ìgbé ayé tó yàtọ̀ gidigidi ni. Ìgbé ayé ìlú ńlá àti ìgbé ayé abúlé ó yàtọ̀ gidigidi. Tí a bá máa sọ̀rọ̀ nípa iṣẹ́ tí wọ́n ń ṣe ní abúlé àti iṣẹ́ tí wọ́n ń ṣe ní ìlú ńlá. A rí pé níbi àwọn abúlé, àwọn iṣẹ́ ìbílẹ̀ bí i iṣẹ́ oko, iṣẹ́ àgbẹ̀, iṣẹ́ ọdẹ, iṣẹ́ ọwọ́ kan máa gbin kan nípa ẹranko, nípa ohun ọ̀gbìn ló máa ń ṣe jù. Wọ́n dẹ̀ jẹ ǹkan tó yẹ ko gun tí wọ́n máa ń ṣe. Kò sí wàhálà, kò sí dàrúdapo, kò sí ariwo, kò sí wàhálà. Tí a bá máa sọ̀rọ̀ nípa ìlú ńlá eleyi, àwọn iṣẹ́ tí wọ́n ń ṣe ní ìlú ńlá bí i iṣẹ́ ilé iṣẹ́ ńlá kan, ilé iṣẹ́ alákọ̀wé kan, ilé iṣẹ́ ariwo ní gbogbo ẹ̀, ìgbé ayé gbádùn ìgboro gan-an ìlú ńlá è ò lè fiwé ti abúlé bí ayé wọn ṣe rọrùn torí kò sí nìrà, kò sí ń tó lọ títí. Tí ó bá fẹ́ sọ̀rọ̀ nípa oúnjẹ náà, a máa rí pé àwọn oúnjẹ tí wọ́n ń jẹ ní abúlé, àwọn oúnjẹ asese ṣe, àwọn oúnjẹ tí wọ́n mú lóko fúnra wọn, kò ní ṣe àwọn oúnjẹ tí wọ́n ti wọ́n kó mú lọ sí-- tí wọ́n ti fi kẹ́míkà pò kó tó di pé à máa lè jẹ ẹ́. A ri pe àwọn oúnjẹ ti won fi iru nkan bayi se, o n pa wa lára púpọ̀ ìgbà tí a bá máa sọ̀rọ̀ nípa ayé abúlé, àwọn eleyi yìí, oúnjẹ tí wọ́n ń jẹ, oúnjẹ oòjò, oúnjẹ tí wọ́n mú lóko fúnra wọn, oúnjẹ tí wọ́n gbìn tí kò sì pé wọ́n fi ilé ìgbín tí kò yẹ kó fi ilé yìí ṣe, àwọn oúnjẹ tí ó ní ohun tí yóò ṣàrà lòore dáadáa. Ayé abúlé ó jẹ́ ayé tí kò mú ìnira, kò mú ìnira-- inira lọ́wọ́ rárá. Àwọn ǹkan ìbílẹ̀ ó wà ní òun. Ti a ba fi maa sọ̀rọ̀ nípa ìgboro ni ìlú ńlá eleyi, a maa ri pe oríṣiríṣi àǹfààní lo po ni ìlú ńlá àǹfààní iṣẹ́ láti ri owo ńlá, àǹfààní iṣẹ́ gidi ti eyan ba wa ni ìlú ńlá ojú eyan tun ma la ju àwọn to wa ni abúlé lo to je pe àwọn to wa ni abúlé ti won ba koko de ìlú ńlá gan, o maa koko se won bákan bákan ko kii n ya won lára torí àwọn ohun ti won o ri ri o ma ma jo loju bi won se n se ni ìlú ńlá ko le ti ye won. Àwọn ǹkan yìí ó tún jẹ́ kí ìlú ńlá àti ìlú abúlé kó yàtọ̀. Tí màá bá mú-- tí mo bá fẹ́ mú ibìkan tí mo fẹ́ gbé tí màá tẹ̀, màá gbé ò. Tí ó bá, tí ó bá ṣe pé kò sí ti owó ń bẹ́ẹ̀ pé tó bá yí pé owó wà ní abúlé dáadáa tí kò ṣe pé. Ṣùgbọ́n èmi máa mú ìlú ńlá torí pé ayé ìlú ńlá náà a lè sọ pé ó nira, ó náà sì rọrùn, owó wà níbẹ̀. Láti pé owó tún wà ní ìlú ńlá, èèyàn máa ri íṣẹ́ gidi, èèyàn máa ri owó gidi, èèyàn máa lè fi owó ṣe oríṣiríṣi ǹkan, ojú máa là, èèyàn máa ní ìrírí àwọn oríṣiríṣi ǹkan tí kò sí ní abúlé.

Ṣé mo mọ bí a, bẹ́ẹ̀ ni mo mọ̀ bí a ṣe lè tún nǹkan ṣe. Mo mọ bá ṣe ń tun ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣe. Kódà ní ilé tí mò ń gbé, tí àwọn ará ilé mi àwọn, àwọn tí a jọ ń gbé nílé bá fẹ́ ṣe nǹkan, emi náà máa kọ́ wa pé, "àwọn nǹkan bí à, boya lẹ́kùn wọn ló ńi yọnu ni o. Fọ́ya iná wọ́n ń yọnu ni o. Boya ibìkan ò ń yọnu nínú yàrá wọn ni o." ẹ̀mí náà máa kọ́ko wa pé, "gbogbo irú nǹkan báyìí ni mo mọ̀ bí a ṣe lè ṣe. Ká ṣe ilẹ̀kùn, ká ṣe fèrèsé, ká ṣe iná, ká ṣe òmì, ká ṣe iru nǹkan báyìí." Ó jẹ́ àwọn nǹkan tí èmi lè ṣe. Ẹ̀, ẹ́, àwọn nǹkan yi de ni eleyi láti kékeré ni bàbá mi ti kọ́ mi. Láti kékeré, bàbá mi jẹ́ ẹnìkan to jẹ́ pé ohun táa bá fẹ́ ṣe nínú ilé, wọ́n gbàgbọ́ nínú kí awọ́n ṣe fúnra wọn. Kò ṣe pé kò sí owó tan fi máa ṣe, ṣùgbọ́n wọ́n jẹ́ ẹnìkan tí ó ní àkìtìyan gbogbo kan, tí ó nífẹ̀ẹ́ sí pé gbogbo ohun tí awọ́n bá fẹ́ ṣe o, kí àwọn máa ṣe. Iru eeyan ti baba temi je niyen. So gbogbo àwọn nǹkan báyìí fúnra wa la máa ń se ní ilé. Láti ilé ni ó ti mo mi lára ni mo ti mọ gbogbo nǹkan bẹ́yen ṣe. To fi di pé ìgbà ti mo wá dé ibi tí mò ń dàgbé gan-an, gbogbo àwọn nǹkan yìí mo mọ ṣe. Àwọn ará ilé mi tí wọ́n bá fẹ́ ṣe nǹkan báyìí, ọ̀dọ̀ mi náà máa kọ́ wa. Àwọn eeyan gan ma n bi mi pe a se mo ko gbogbo àwọn kinni yi ni, mi o ko oo. Àwọn òbí mi ni ké è kí fún, ìyẹn bàbá mi ni ké è kí fún, ìyẹn.

Uhm, èmi ó ṣe ẹnìkan tí ó fi gbogbo ara nífẹ̀ẹ́ sí kí èèyàn máa ra oúnjẹ níta. Kò ṣe pé bọ́yá ó ní idi but mo jẹ́ enikan tó jẹ́ wípé tí mo bá fẹ́ jẹ ǹkan àbí ǹkan wú mi jẹ, màá lọ ra àwọn nǹkan tí mo nílò láti fi pèlo rẹ̀ láti fi sè é fúnra mi nínú ilé, màá lọ ra wọlé ni. So mo jẹ́ ẹnìkan tí kò kí ń ra oúnjẹ níta lọ títí. Tí ma bá dé ra oúnjẹ ní ìta ilé, kò ṣe òpópónà ni mo ti máa ń rà á, màá lọ rà á níbi àwọn ilé oúnjẹ tó dúró dáadáa, ilé oúnjẹ tí mo mọ̀ pé ìmọ́tótó wọn, owó jẹ́-- ìmọ́tótó jẹ́ ohun tí ó jẹwó lógún. Ti a ba máa wọ àwọn oúnjẹ òpópónà ìní ìsìn, ibi tẹ́lẹ̀ mi ti ń ta oúnjẹ gan kò ṣe rí tí ó ti dọ̀tí. O mi, òórùn, oríṣiríṣi nǹkan tí èèyàn lè kó láti ibi oúnjẹ tí èèyàn bá ń jẹ. Ká máa gbo pé ibi tí wọ́n ti ń ta oúnjẹ níbi tí kò ti ṣe dáadáa, èéfi mọ́tò bẹ́mbẹ̀, à, òórùn oní ojú títì, àwọn òórùn ìdọ̀tí, afẹ́fẹ́ tó ń fẹ́. A wa ná dẹ́ mo pé níbi oúnjẹ tó ń jẹ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni oúnjẹ táa ń jẹ́, ọ̀pọ̀lọpọ̀ ààrùn, ọ̀pọ̀lọpọ̀ àìsàn ló wà nínú afẹ́fẹ́. Tó ba je pé ibi tí wọ́n bá ti ń pèlo oúnjẹ bá jẹ́ ibi tí ìmọ́tótó wọn ò tí tó bó ṣe yẹ kó tó, a rí pé èèyàn náà kò da fún àgùara. Tó jẹ́ ara àwọn ìdí tí èmi ò kí ń fi ra oúnjẹ ní òpópónà. Tí mo bá fẹ́ ra oúnjẹ eléyìí, màá wá sí ibi tí mo mọ̀ pé à imọ́tótó wọn ó jẹwó lógún gan. Ṣùgbọ́n ko i ṣe ibí òpópónà tí èéfín mọ́tò, ẹ, òórùn atẹ́gùn tí ò da, ibi tí òórùn tí ó jù nìyẹn ìdí tí mi ò kí fi ra-- tí mi ò ṣe é fi ra oúnjẹ ní òpópónà. Bí mo bá fẹ́ ra nǹkan jẹ, bí mo bá fẹ́ ra oúnjẹ jẹ, màá lọ sí ibi tí ìmọ́tótó wọn ti ṣe dáadáa.

Ọ̀nà láti ilé mi sí ọjà, akẹ́kọ̀ọ́ ni mí, ṣùgbọ́n ọjà tí ó wà ní ibi ìbàyè kò fi gbogbo ara jìnà sí ilé mi. Láti ilé mi sí ọjà náà kò gbọdọ ju bi ìṣẹ́jú méje sí ìṣẹ́jú mẹ́wàá lọ. Ọ̀nà yìí jẹ́ ọ̀nà tí a máa ń gba gbogbo ìgbà. Ilé mi jẹ́ ilé tí ó wà ní bí ojú òpópónà, kò wọ́nú rárá, bí ojú òpópónà lọ wà. Bí mo bá ti ń lọ sí ọjà náà, màá kan kúrò inú ilé, màá bọ́ sí ojú títì, láti ibẹ̀ náà ni màá gbá de ọjà náà. Ọ̀nà yìí jẹ́ ọnà, ọnà ìjọba ni, ọnà ńlá ni kó ń ṣe ọnà kékeré. Ọ̀nà yen náà ni ó já sí ọjà náà. Ni ọ̀nà ọjà náà, àdúgbò ayé kò ni mò ń gbé. Àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bá ń lọ nígbà mí máa pàdé àwọn ọ̀rẹ́ mi, màá pàdé àwọn táa jọ ń gbé ilé tí mo bá lọ síbẹ̀. Ko si ohun ti won ki ta nínú ọjà na. Ọjà náà jẹ́ ọjà tí ń ta nǹkan ọ̀gbìn ni o, nǹkan àgbo ni o, nǹkan jíjẹ ni o, nǹkan sísè ni o. Oríṣiríṣi nǹkan ni wọn ń ta ní ọjà náà. Òru láti ilé mi sí ọjà kò gbọdọ ju ìṣẹ́jú méje sí ìṣẹ́jú mẹ́wàá lọ.

Tí mo bá ti ní àsìkò ìsinmi bí mo ṣe máa ń lo ìsinmi mi, mo jẹ́ akẹ́kọ̀ọ́ ní ìlú Ilé Ifẹ̀ ní ìpínlẹ̀ Òṣun, ní ìpínlẹ̀ Òṣun. Bọ tí mo bá ti ní ìsinmi rán pẹ mo máa ń lọ sí ìlú abínibí mi, ìyẹn ìlú Ògùnmọsọ tàbí kí n lọ sí ìlú Ìbàdàn. Ìlú Ìbàdàn jẹ́ ibi kan tí mo ti kẹ́kọ̀ọ́ rí, tó bẹ́ẹ̀ mo ti ní àwọn ọ̀rẹ́ níbẹ̀, àwọn tí a lè ṣe ká má wàrà wa, ta lè ṣe kí a má fi ara wa. Tí wọ́n bá ti rìn mí láàrín bí i ọjọ́ mélòó kan ni wọ́n ti máa máa fi èpè dà mí láàmú káàkiri. Tí mo bá ti ní ìsinmi kankan mo máa ń lọ sí ìlú Ìbàdàn àbí ìlú Ògùnmoso. Èmi nìkan ni mo máa ń dá lọ. Bọ tí mo bá ti dé ibẹ̀, ibẹ̀ ni màá ti rí àwọn ọ̀rẹ́ mi àwọn tí a ti jọ rí rá tipẹ́ ti pẹ́, àwọn mọ̀lẹ́bí mi. Ó dẹ máa ń jẹ́ àsìkò tí ó máa ń dùn púpọ̀ torí àsìkò nígbà tí yan ti ṣiṣẹ́ tí a ti lò ọ̀pọ̀lọpọ̀ ọjọ́, ọ̀pọ̀lọpọ̀ oṣù ní ilé ìwé. Àsìkò yìí máa ń jẹ́ àsìkò láti fi ara balẹ̀, bá àwọn ènìyàn tí yàn ṣe láti bá wà papọ̀.

Bí àgbo mi ṣe yí padà láti ìgbà tí mo ti kéré. Ní ìgbà tí mo wà ní kékeré, àwọn ibìkan nbẹ tó jẹ́ pé igbó lásán tí ó sì ńkankan nbẹ, to je pe ọ̀pọ̀ ènìyàn ló máa ń da ìdọ̀tí síbẹ̀, àwọn ènìyàn máa ń dà idọ̀ti máa ń ṣe ẹ̀gbin síbẹ̀. Wà á mọ̀ pẹ́ nípa à tie mọ́ àwọn tó ní ní ìgbà náà. Mo ní àsìkò báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí, wọ́n ti kọ oríṣiríṣi ilé, ilé iṣẹ́ oríṣiríṣi nǹkan sí àwọn ilẹ̀ tí ó tóko ní àsìkò náà. Àwọn ọ̀nà tí ò dá, wọ́n ti tún àwọn ọ̀nà náà se. Àsìkò àdúgbò mi ti yàtọ̀ ọgbọ́n, àdúgbò mi ti yàtọ̀ ọgbọ́n ju bí ó ṣe wà ní ìgbà tí àwa kéré lọ. Wọ́n ti tún àwọn àdúgbò ṣe àwọn ọ̀nà omi ẹ̀rọ lórisiríṣi, àwọn ilẹ̀ tí ó sì ńkankan bẹ tẹ́lẹ̀, wọ́n ti kọ́ ilé síbẹ̀, ilé ìwé, ilé ìgbé oríṣiríṣi. Àwọn ìle kan gan bẹ tó jẹ pe nìgbà ta wa fi ń dàgbà. Ó jẹ́ bí àwọn ilé ayé àtijọ́ tí wọ́n i tí ìkun wo ti fi gbogbo ara ná wó sí lọ́titi BỌ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti soo di ara, òní wọn tún wo, wọn tún kọ́ láti ṣálẹ̀ àwọn mii dẹ̀ leléyii, wọ́n kàn tún ṣe egbò tí wọ́n ṣe tí ó fine tó dẹ̀ dàbí àwọn iyé, ó dàbí ilé ìgbàlódé.

Ohun tí mo máa ń ṣe tí bá ti fẹ́ sùn gẹ́gẹ́ bí awa onígbàgbọ́, tí bá ti fẹ́ sùn ní alẹ́ lẹ́yìn tí mo bá jẹun tán, màá kọ́ lọ wẹ̀. Mo bá ti wẹ̀ tán, màá wọ inú ilé, màá fi àwọn nǹkan kan ra ojú mi torí ẹrù kòkòrò pimples tó wà ní ojú mi. Lẹ́yìn ìgbà náà, màá gbàdúrà, màá ka Bíbélì, màá dẹ́ẹ, tẹ phone mi díẹ̀, màá wo nǹkan méló kan lórí ẹ̀rọ ayélujára, màá gbàdúrà, màá dẹ́ sùn gẹ́gẹ́ bí onígbàgbọ́ bá ṣe máa ń ṣe.

Èso tí mo fẹ́ràn jù lọ òun ni èso àgbálùmò. Orí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ń bá tún fọ́n pé èso yìí ni mo fẹ́ràn jù lọ, ó máa ń, ó máa ń pa, àgbálùmò ṣe máa jẹ́ ìnú rògbò èso. Fún èmí èso ti mo ni fe jù lọ tí mo fẹ́ràn jùlọ òun ni eso agbalumo ìyẹn tó máa ń dé níbí, bo ya bi oṣù tó parí ọdún, ìyẹn oṣù December ni èso náà máa ń jáde àbí bí oṣù kọkànlá, ẹ̀, bí oṣù kọkànlá sí oṣù kejìlá ni èso náà máa ń jáde. Èso tí mo ní ìfẹ́ sí jù lọ òun ni èso àgbálùmò. Mo like bí ó ṣe máa ń rì lẹ́nu, mo kàn níìfẹ̀ sí èso náà gan.

Ihun aṣọ ìbílẹ̀, ó jẹ́ iṣẹ́, iṣẹ́ ìbílẹ̀ ní ilẹ̀ Yorùbá. Àwọn to de maa n se ni won maa n pe ni ahun olufi. Àwọn náà máa ń hun aṣọ ìbílẹ̀. Ó ní bí wọ́n ṣe máa ń ṣe ẹ̀rọ wọn tó máa ń hun aṣọ náà pẹ̀lú pákó ní wọ́n fi máa ń ṣe ẹrọ yẹn àti àwọn nǹkan kan. Wọ́n máa, tí wọ́n bá fẹ́ hun aṣọ òwú, tí wọ́n bá fẹ́ hun aṣọ ìkọ́lọ òwú tí wọ́n máa lò, ìyẹn àwọ̀ òwú tí wọ́n máa fi hun aṣọ náà ó wà lọ́wọ́ ohun tí àwọn tó bá bẹ̀ wọ́n bá ní kí won bá wọn ṣe. Tí àwọn èèyàn bá ní ìnáwó, ọ̀dọ̀ àwọn tó hun aṣọ yìí ní wọ́n máa lọ pé àwọn fẹ́ ṣe ìnáwó báyìí ò. Aṣọ táwọn dé fẹ́ lò, àwọ̀ báyìí ni àwọn fẹ́ kó jẹ́, àwọ̀ aláró ni o, àwọ̀ búlúù ni o, àwọ̀ eléwé ni o. Wọ́n máa sọ fún àwọn alásọ yìí ní, ó ma ba won hun. Bi o ba se, o maa n to àsìkò díẹ̀. O wa lowo iye ti àwọn to ba gbe iṣẹ́ ti won ba fe se àti bí wọ́n bá ṣe fẹ́ kí aṣọ tí wọ́n fẹ́ hun náà ó rí tó sì máa sọ ìgbà tí ó máa gbà láti bá wọn ṣe. Ohun tó bá yẹ pé wọ́n fẹ́ ṣé kan fẹ́ lọ tà ní ọjà nítorí pé kò ṣe pé ẹni kankan rán wọn, wọ́n máa kó aṣọ náà tí wọ́n bá ti hun tán, wọ́n máa kó lọ sí ọjà. Tí wọ́n bá kó lọ sí ọjà, ibí báyìí ni àwọn tí wọ́n bá wá sí ọjà tí wọ́n bá nífẹ̀ẹ́ sí ohun tí wọ́n rí, ìyẹn aṣọ tí àwọn tó ti hun aṣọ náà kó wá sí ọjà tí wọ́n bá nífẹ̀ẹ́ sí, wọ́n á ya ìṣọ́ wọn, wọ́n á dẹ́ ra.

Nípa rínrìn ní aṣálẹ. Látìgbà tí àwa ti wà ní kékeré, látìgbà kékeré mi ni àwọn òbí mi ti fi kọ́ wa wípé tí ilẹ̀ bá ti ń ṣú, kí a máa jẹ́ kí kẹ̀ǹkẹ̀ ilé wa ó ta wá. Iyen ni wípé tí ilẹ̀ bá ti ń ṣú, kí a máa dúró sínú ilé wa. Pé kó, tí gbogbo ohun tí èyan bá ń ṣe láti àárọ̀ tó fi di alẹ́, ó yẹ kí iyen náà ti tojú pé kí eyan tún máa rìn káàkiri ní alẹ́ lọ. Wọ́n ti fi kọ́ èmi ní àtilẹ̀. Bí máa tí ẹ máa sọ pé mo fẹ́ jáde ní alẹ́ gan-an ní aṣálẹ́, ó máa jẹ́ wípé bóyá mo sáré nílò ǹkan kan tí ó ti tán nínú ilé tàbí ǹkan kan ṣàṣelẹ̀ tí mo nílò láti jáde ní alẹ́ náà. Bọ pé tó bá sí iyen n bẹ́ẹ̀, wọ́n ti fi kọ́ mi láti ilẹ̀ pé kí a máa gbé ilé ní alẹ́. To ri ọ̀pọ̀lọpọ̀ ǹkan kan ni ó máa ń ṣẹlẹ̀ kí a máa fi òkùnkùn bojú tó máa ń ṣẹlẹ̀ ní alẹ́. Lẹ́yìn tí mo bá nílò ǹkan tí ó dẹ jẹ pé ó ṣe koko, tí ó jẹ pe mo nílò rẹ̀ ní alẹ́ ọjọ́ yẹn, bó bá jẹ pé ohun tí ó bá lè dúró ni, màá sọ di ọjọ́ kejì kí n tó lọ ra ǹkan náà. Ti mo bá dẹ fẹ lo ṣe ǹkan ni tí mo bá fẹ́ jáde ní alẹ́, màá tètè lọ kaa n mo ń kọbọ bóyá kí n sáré lọ kí n lè sáré wọ inú ilé mi padà.

Oríṣiríṣi ọ̀nà ni mò ń gbà tọ́jú ìlera mi. Ìdí leléyìí tí mo ṣe kórìíra ọ̀bùn, mo jẹ́ ẹnìkan tó kórìíra ọ̀bùn. Orí ọ̀nà tí èèyàn le fi kọ́kọ́ mú ki ìlera èèyàn ní ọ̀nà àkọ́ni pé kí èèyàn jẹ́ ẹni tí ó ní ìmọ̀tótó tí ó dára nínú yàrá, ibi tí èèyàn ń gbé, ibi tí èèyàn ti ń dáná, ibi tí èèyàn ń sùn, ibi tí èèyàn ti ń ṣe gbógbo ọjọ́, gbogbo ọjọ́ òjò èèyàn kí èèyàn jẹ́ kí ó wà ní tó-- kí àyíká rẹ̀ wà ní tónítóní, àyíká ilé èèyàn kí gbogbo e wà ní tónítóní. Nkan ti eeyan le fi se, mo n sọ̀rọ̀ nípa eleyii, ki eeyan ma fo aṣọ ni oreekooree, ki n se nkan to daa ki ènìyàn ko aṣọ sínú ile. Gbogbo ǹkán yìí dẹ̀ yẹn ni èmi ń ṣe. Màá fọ aṣọ mi lórẹ́kọ̀rẹ̀, èékánná ọwọ́ mi, màá ge ni àsìkò tí ó yẹ. Irun orí mi, màá ge ni àsìkò tí ó yẹ. Oúnjẹ tí mò ń máa ń jẹ, èmi máa ń wo oúnjẹ tí mò ń máa ń jẹ kí n se pé màá kan lọ ra oúnjẹ ní ibi tí n ò mọ̀ pé à-- ibi tó ti ń dá iná yìí kò da. Rá ounti è-- ní mọ̀ tó jẹ ilé yìí. Lójúmọ́, màá ń rí dájú pé mo wẹ̀ ó ti è kéré tó ní ẹ̀ẹ̀mejì. Màá wẹ̀ ní àárọ̀, màá wẹ̀ ní alé bí mo bá tún rí ààyè tó bẹ́ẹ̀ gẹ̀, màá wẹ̀ ní ọ̀sán. Bí mo ká gbogbo ǹkan yìí tí ẹ̀ bá ṣe ń fọ ìró tí ara dàna sí, ni ara ṣe ń jí pépé sí i, ni ara máa máa nà sí. Mi lè ń jẹ ara máa máa nà sí mo ń se gbogbo iléyi fún ara mi. Èékánná mi, ma gee ni àsìkò toyẹ, abọ́ ọ̀dọ̀ tí mi ni kó jọ́ sí ilé. Toripe ti abọ́ idọ̀ti bá ti wa nínú ilé mi, nìbáyìí ni ẹṣin kọ́ máa ma fọ káàkiri gbogbo ilé oríṣiríṣi kòkòrò láti gbé ilé yìí mú-- ìlera èèyàn tí ń gbé kù nìyẹn. Orin Yorùbá kan bẹ tó sọ wipé "ìmọ̀ tó tó lè ṣẹ́gun àrùn gbogbo", "ìmọ̀ tó tó ni ó lè ṣẹ́gun àrùn gbogbo". Tí'yan bá ní ìmọ̀tótó, àrùn á jìnnà síìyàn. Tíyan ń jẹ oúnjẹ, tí è ń sọ oúnjẹ tí è ń jẹ, tàbí kí èèyàn tó wà ń tónítóní, ìlera gbogbo ara èèyàn tí è ń ṣe ní tónítóní, èyí tó ń-- tí à ń pè ní àrùn yó jìnnà sí irú ènìyàn bẹ́ẹ̀. Gbogbo àwoǹ nkán tí èmi lè ṣọ yìí, gbogbo àwọn ǹkán bẹ́ẹ̀ ni mò ń ṣe. torí mo ò fi ìmọ̀ tó tó, mi o fi ìlera mi ṣe rárárá. Gbogbo àǹkán yìí ni mò ń ṣe.

Ohun tó mú ọjọ́ tí ó mú inú mi dùn ní ọjọ́ tí ọjọ́ mi kò dára jẹ́, tí mo bá ṣe nǹkan fún ènìyàn tí mo wá rí nǹkan náà tó jáde dáadáa bí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní ọjọ́ kan. Mo kàn wà nínú ilé njọ́ yẹn inú mi ò tó láti àárọ̀. Nigbá tó di ọwọ́ ìrọ̀lẹ́ Alaba gbélé mi kàn wa bámi pe, kín jọ ṣe mo lè yà ohùn ni bi elo kan but ni ọjọ́ náà, emi na ò really kò sowo lọwọ mi lọ títí. Ṣùgbọ́n ọjọ́ yẹ̀n mo ṣi fún ẹni náà pé a kò gba. Torí mo mọ̀ pé ẹni tí ẹ ó nílò owó ni kó tó lè wá bá mi. Nígbà tí mo máa fún un ní owó náà tán, pàtó wá di ọjọ́ yẹ̀n bó se pàdé ní alẹ̀, bó ṣe ń bó láti ibi to lọ báyi owó kó wá sí inú ọgbà. Mo ṣé o pé owó tí mo fún òun, òun ó to bá sé pe mi o fún ohun o mọ ohun tí òun ò bá ṣe tórí ó ti fẹ́ di bí ẹ̀sìn. Só inú mi dùn torí pé mo lè rẹ ẹni náà lọ́wọ́. Mo bá lè ṣe nǹkan láti ran ènìyàn lọ́wọ́ tàbí tí mo bá ṣe nǹkan tó mú inú ọmọ ẹlòmíràn dùn, ó máa mú inú témi mi gan dùn pẹ̀lú. Mo má ṣe nǹkan fún ọmọ la kejì mi tó mú inú rẹ̀ dùn o máa mú inú tèmi náà dùn pẹ̀lú.

Láti ìgbà tí mo ti wà ní èké ni mo ti máa ń gbọ́ nípa ọ̀pọ̀lọpọ̀ nípé àwọn eso náà rẹwà, àwọn oríṣiríṣi nǹkan ni ó wà níbẹ̀. Ìlú owó ni, ìlú rírà ìlú, àwọn àlùmọ́nì lórisíríṣi. Láti èké náà ni ó ti wà ní ọkàn mi pé à, èmi náà gbọdọ̀ lọ, màá gbọdọ̀ lọ rí bí àwọn ìlú náà ṣe rẹwà. Mo gbọdọ̀ lọ wo àwọn ìlú yìí bí ó ṣe rí. Gbogbo àwọn nǹkan tó ti sọ̀ ń pa àlè pé à, ìlú yẹn, àwọn ìlú yìí, fáye o, wọ́n dùn wò lójú, ìgbádùn pọ̀ ẹ́ń bẹ́ẹ̀, ẹ̀rùn àtiwà níbẹ̀. Ìgbáyé, ìgbáyé, ìgbáyé gbádùn bẹ́ẹ̀ ó rọrùn. Torí orílẹ̀ èdè yìí wà lọ, torí orílẹ̀ èdè wa yìí lọ, àti ìgbà náà ni ó ti wà ní ọkàn mi láti lọ sí àwọn ìlú yìí. Ẹlẹ́rìí ni lọ́kàn pé kí ọlọ́run bá ti ṣá mí sílẹ̀ pé kó ṣe owó fún mi, èmi náà máa lọ sí ìlú náà. Bó ṣe kí ń máa lọ sí, kí ń lọ síbẹ̀, gbogbo kí tún padà wá ilé wà lé. Bí ó bá dẹ̀ ṣe é ṣe kí ń sọ ibẹ̀ di ilé. Ọlọ́run máa ṣá mí lọ́jọ́ kí èmi náà máa lè gbé àwọn ìlú yìí, gbogbo àwọn nǹkan tó ti sọ̀ ń pa èyẹn, èmi náà máa lè fún ara mi, máa le ní ìrírí rẹ̀.

Gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú pé mo jẹ́ ẹnìkan tí ó nífẹ̀ẹ́ ìlera ìmọ̀toto, mó de gbàgbọ́ wípé irun kíkún, tí irun eeyan bá ti kún jù, ara, ara àwọn, ara ìwà ọ̀bùn ni kò ń ṣe ìwà ìmọ̀toto. So ìdí nì èyí, to fí jẹ́ wipé irun orí mi, ó tiẹ̀ wá pẹ́ tán, ó pẹ́ tán bóyá boba se wípé ìdí kan fún dikan bí tomi rán. Ó pẹ́ tán ọ̀sẹ̀ mẹ́ta mo tì gé irun orí mi. Ẹ̀ ń di irun orí mi náà kò ń ṣe kí bóyá mo máa ń dà sí pé ó ń gùn. O ni faa dan ni mo n se, to ba tie pe tan o, oṣù mẹ́ta, mo ti ge irun orí mi mo ti ge si faa dan padà torí ibi ti irun ba ti kun ju, ti o dọ̀tí, ti ategun o ribi de isale re, ìgbà náà lo maa ri pe ina maa bere si ni da iru irun bẹ́ẹ̀ láàmú bó irun tí ẹ̀eyan ń gé ní àsìkò, ní òorékoórè, kò sí ààyè tí, kò sí ọ̀nà tàbí ààyè tí iná fẹ́ gbà wọ ibẹ̀. Ó tiẹ̀ wá pẹ́ tán o ọ̀sẹ̀ mẹ́ta, ṣùgbọ́n tí, ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ọ̀sẹ̀ méjì mo ti gé irun mi.

Tí ènìyàn bá ń sin, ó wà nínú ìwà ọmọlúwàbí pé tí èèyàn bá fẹ́ sin kí ènìyàn fi ọwọ́ bo ẹnu. Torí ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí èèyàn bá sin, àwọn nǹkan máa n já dẹ ni ẹnu bíi itọ́, bí i kẹ̀lẹ̀ ń bẹ, ìgbà mí bíi ikún. Torí bí tí èèyàn ò bá ti fi ọwọ́ bo ẹnu èèyàn, gbogbo àwọn nǹkan tó já de yìí ó lè ta sí àwọn tí ó wà ní àyíká èèyàn lára tí kò dẹ̀ ṣe ìwà ìmọ́tótó tí ó ń bójú mu tó. Torí tí èèyàn bá fẹ́ sin, èèyàn máa nílò láti fi ọwọ́ bo ẹnu torí àwọn nǹkan tó bá ti bẹ jáde, tó bá ti ẹ máa jáde, ó máa wà ní, ó máa jẹ́ ǹkan kò ní fọ́n káàkiri, kò ní dì pé bọ́yá ó máa ta sí àwọn ènìyàn lára. Tí eyan ba dẹ fẹ fi ọwọ́ bo ẹnu yìí kò ń ṣe pé ọwọ́ lásán. Kí èèyàn mú bí i aṣọ iléwọ́ kékeré kan èyí tí a ń pè ní handkerchief, kí èèyàn fi mú, kí èèyàn fi bo imú àti ẹnu èèyàn torí tí ǹkan bá ti e máa jáde, ara àwọn aṣọ kékeré, aṣọ iléwọ́ yìí, ara rẹ̀ ni ó máa jáde sí ke se kí bọ́yá ó máa ta sí àwọn ẹlòmíràn ní ara.

À, ta ni ò ní fẹ́ràn ohun tó bá máa ń pa ẹlẹ́rìn? Ta ni ò ní fẹ́ràn ohun tó bá máa ń mú inú rẹ dùn? Àwọn àlọ́ apanilẹ́rìn jẹ́ ǹkan tí mo fẹ́ràn si jùlọ. Òun náà wà lára àwọn ǹkan tí wọ́n ti fi kọ́ mi ní àti kékeré. Ni ibi tí àwa gbé, e mo pé mo sọ lẹ́ẹ̀kan pé àdúgbó wa, àwọn àgbàlagbà pọ̀, àwọn ọmọ kéékèèké pọ̀, so àwọn oríṣiríṣi ǹkan ni wọ́n ti fi kọ́ wa. Ara àwọn àlọ́ apanilẹ́rìn yìí jẹ́ àwọn ǹkan tí a máa ń ṣe níbi owo alẹ́ ní abẹ́ òṣùpá. Oun ni gbogbo wa ma to aga si abe igi a maa jókòó won maa maa pa alo yìí bí bá ti ń pa àlọ́ yìí gbogbo a máa rerin inú gbogbo wa maa dùn, a máa ṣeré. Àwọn àlọ́ yìí jẹ́ ohun tí mo fẹ́ràn jùlọ nítorí ìyàtọ̀ si pe wọ́n tiẹ̀ ti fi kọ́ wa ní àti kékeré gan. Ó jẹ́ ohun tí ó máa ń pani lẹlẹ́rìn. Níbi tí ayé dẹ́wò dé lónìí yìí, gbogbo ohun tó bá ń pani lẹlẹ́rìn, ó yẹ kí ẹ̀yin fi ọwọ méjèèjì di mọ́ ní. Ẹ fi gbogbo ọkan ẹ̀eyan fẹ́. So àwọn àlọ́ apanilẹ́rìn yìí, mo nífẹ̀ẹ́ sí wọn gan ní ọ̀pọ̀lọpọ̀.